Bẹ́ẹ̀ni, èmi máa ń fi ìpara para dáadáa, mo máa ń fi sí ara mi torí pé ìpara jẹ́ kí, kí ara kó máa dán, ká dẹ́ẹ̀sì máa wò tútù. Ó sì dáa fún gbogbo àgọ́ ara wa nítorí pé ìpara gidi ló máa jẹ́ kí ara wa dán, ó sì máa jẹ́ kí àwon eyan máa fojú gidi wò wá. Kò ní tì í pé wọ́n ó fojú burúkú wò wá tí a bá ń lọ ní àwùjọ. Ó dẹ́rìn kí a máa lo ìpara dáadáa, ní òrékóòrè fún gbogbo igba.

Èmi máa ń ṣe ètò iṣẹ́ àkànṣe ní gbogbo ìgbà. Ní ṣe pé iṣẹ́ àkànṣe jẹ́ ohun tí a máa ń ṣe lóòrèkóòrè àti nǹkan tí a máa ń ṣe ní gbogbo ìgbà gan ní ìlú tí wàá bí báyìí. Iṣẹ́ àkànṣe a máa ń jẹ́ iṣẹ́ bí i iṣẹ́ dókítà àbí iṣẹ́ ẹ̀ mìíràn tí a máa ń ṣe ní, ní ayé wa ní gbogbo ìgbà tó sì máa ń mú nnkan gidi wá sí ayé ènìyàn. Iṣẹ́ àkànṣe dá fún ọmọ ènìyàn dáradára.

Bẹ́ẹ̀ni, èmi mọ ìtumọ̀ orúkọ mi dáradára. Mo mọ ìtumọ̀ orúkọ mi nitori pé orúkọ mi jẹ́ ìlànà esìn ètò Mùsùlùmí. Bẹ́ẹ̀ni, mo mọ orúkọ mi dáadáa. Ìtumọ̀ orúkọ mi jẹ́ ìlànà ọlọ́run. Bẹ́ẹ̀ni, ètò orúkọ mi ni ìlànà ọlọ́run. Àwọn òbí mi ló sọ fún mi. Mo dẹ̀ si ṣe research nípa rẹ̀ dáradára, mo dẹ̀ mọ̀ n pa ẹ.

Rárá o, èmi jẹ́ ẹni tó máa ń jẹ ẹran o. Mo feran lati maa jeran daradara. Mo máa ń jẹ ẹran, tí bá fẹ́ jẹ oríṣiríṣi oúnjẹ tó bá wù mí, oúnjẹ bí ìrẹsì, oúnjẹ bí àmàlà, oúnjẹ bí ẹ̀fọ́, oúnjẹ bí fùfú, oúnjẹ bí ẹ̀bà ni màá fi ń jẹ ẹran pẹ̀lú gbogbo oúnjẹ tó bá wù mí tó kí n mo fẹ́ràn ẹran púpọ̀

Ké mi tó lọ sùn, èmi máa ń fọ enú mi, mo máa ń tún yàrá mi ṣe, mo dẹ̀ ṣi máa ń pàrọ̀ aṣọ mi sí aṣọ alẹ́, mo dẹ̀ ṣi máa ń wo gbogbo àyíká mi, máa ti gbogbo ilẹ̀kùn, máa dẹ̀ wò boya kò sí nkankan mìíràn tó lè fa jàmbá nígbà tí mo bá sùn. Èmi sì máa ń wo gbogbo ara adugbò náà boya kò sí nkankan tó lè rìn jẹ́ ìjàmbá.

Èmi fẹ́ran ohun ìgbàlódé dáadáa. Nítorí pé òun ìgbàlódé, ó tutù léè tí ó dé sí máa ń fún èèyàn ní ǹkan tí èèyàn fẹ́. Èmi fẹ́ran ohun ìgbàlódé dára dára. Yato si àwọn ohun ayé àtijọ́, ohun ìgbàlódé jẹ́ ohun gidi tí a lè máa ń gbọ́ ní gbogbo ìgbà àti ní ẹni ní gbogbo ibi tí a bá lọ. Bó yá ibi òkú, bá yá ibi orí ìsọmọlórúkọ àbí àwọn ibo mìíràn tí a lè máa ń lọ, a ti lè máa gbọ́ ohun ìgbàlódé dáadáa dáradára. Wipe ohun ìgbàlódé jẹ́ ọ̀pọ̀lọpọ̀ dára fún èèyàn láti máa gbọ́. Ó lè sì máa ń mú ìwà tuntun wá.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin, mo dè ṣì fẹ́ràn kí máa gbọ́ orin náà. Kíkọrin jẹ́ nkọ́n tó àwọn èèyàn fẹ́ràn ní òde òní dáradára. Wọ́n dè ṣì máa mú owó wá àti pé ó dè ṣì máa mú owó púpọ̀ fún àwọn èèyàn tó báa ń ṣe é. Kíkọrin jẹ́ ohun tó dáa láti máa ṣe ní òde òní nítorí wipé àwọn èèyàn fẹ́ràn orin dáradára ní òde tá a wà yìí n sin.

Ẹ̀mi ò kí ń ronú tí bá ń sùn nítorí pé tí eyan bá ń ronú kò da fún ara èèyàn, kò de da fún àgo ara èèyàn láti máa ronú. Ẹ̀mi ò kí ń ronú tí ẹ̀mi bá ń sùn torí pé kò da fún ara. Ẹ̀mi kan rora n sùn tẹ́mi ni, èmi ò kí ń ronú kankan rara tọri pé ironu máa ń pa ara ni. Ó de sì máa dá nkan tí ò da s'ára ènìyàn, kò dáa rara kí ènìyàn máa ronú tí ènìyàn bá ń sùn.

Èmi ò, èmi ò kí ń jẹ oúnjẹ tó kún torí pé èmi ò fẹ́ oúnjẹ ko pọ̀. Mí dẹ sì máa ń jẹun púpọ̀ n torí pé èmi ò ṣẹni tó fẹ́ran oúnjẹ lọ́ lọ́ pupọ̀ náà. Ìbọ mo máa ń jẹ oúnjẹ díẹ̀ díẹ̀ ní àm, igba bí àárọ̀, ọ̀sán tàbí alẹ́. Mi o kì ń jẹ oúnjẹ tó bá ní mi ní alẹ́ torí pé kò da fún ara èèyàn láti máa jẹ oúnjẹ púpọ̀ ní alẹ́. Mo sì máa ń jẹun gidi ní àárọ̀ àti ní ọ̀sán nítorí pé mo fẹ́ran láti máa jẹ oúnjẹ tó bá da fún ara àti tó lè sì máa ń mú okun àtàgbàrà wá fún ènìyàn àti ẹni tó bá jẹ́. Nítorí pé oúnjẹ ni ǹkan tó máa ń jẹ́ ká ní agbára láti ṣe àwọn nnkan mìíràn.

Èmi fẹ́ràn láti máa lọ sí ibi àgbàfẹ́ nítorí pé èmi ò fẹ́ràn wàhálà. Mo dẹ̀ fẹ́ràn láti máa jẹ ayé púpọ̀. Mo fẹ́ràn láti máa jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti pẹ́ẹ̀lẹ́ àwọn ọ̀rẹ́ mi àti àwọn fámílì mi nítorí pé àwọn pẹ́ẹ̀lẹ́ àwọn ẹbí mi. Nítorí pé èmi fẹ́ràn láti máa já ayé, màá lọ sí ilé ìgbafẹ́ tó pọ̀ ní àdúgbò tí wọ́n mì rà.

Hmm, èmi máa ń sùn fún ìgbà mii ní bií ọwọ́, ọwọ́ nine, owó ago mẹ́sàn alẹ́. Mo de si máa ń jí ní bíi ọwọ́ ago méje tàbí ago mẹ́fà ní òruwó, ní òwúrọ̀ kùtùkùtù. Mo máa ń sùn fún bií, ah, bií ọ̀, ọjọ́ tó pọ̀. Mo dẹ̀ si máa ń tètè jí nítorí pé mo maa nílò láti lọ ibi iṣẹ́ kí n tètè máa dé ibiṣẹ́ temi. Mo máa ń sùn fún bí ọ, bií, bií eight hours torí pé orún gangan ó jẹ́ ńkan gidi fún ara ènìyàn.

Àwọn ìdájúkọ tè mi ń rí ibi iṣẹ́ tè mi ni tí mo ṣe máa ń dé ibi iṣẹ́ àti tí mo ṣe máa ń lọ, tí wọ́n ń pè ní transportation. Ó le bì báyi nítorí pé láti, nítorí láti rí mọ́tò tàbí òkò, àbí ayọ̀rókẹ́lẹ́ tó máa gbé ẹ láti ibi iṣẹ́ lọ sílé. Ó máa ń, ó máa ń pẹ́ láti rí. Ó de sì, kò dè ṣi rọrùn púpọ̀ láti rí. Ni àwọn nǹkan tí ó ń jẹ́ ìdájúkọ tí mo máa ń fẹ́ sì tàbí tí mo máa ń rí ní ibi iṣẹ́ mi nìyẹn. Èmi dè ṣì máa ń rọ, máa ń try láti.

Ẹ̀mí fẹ́ràn ọjọ́ Sunday, ọjọ́ ìsinmi torí pé ọjọ́ Sunday ni a máa ń sinmi, a dẹ̀ kí í ṣiṣẹ́ púpọ̀ rárá a sì máa ń jẹ́ kí ara sinmi. Ẹ̀mí fẹ́ràn ọjọ́ Sunday púpọ̀. Ọjọ́ ìsinmi tó jẹ́ ọjọ́ Sunday le mi fẹ́ràn jù. Ó dára fún ká fúnwa sinmi, a dẹ̀ ni ṣiṣẹ́ púpọ̀ ní Ẹ̀dẹ máa ń sinmi dáradára.

Èmi fẹ́ràn ẹgbẹ́ eré ìdárayá nollywood nítorí pé òun ni tí ẹ̀dẹ̀ temi, òun náà ni, èyí tí a máa ń wò nígbà wo ní àkókò àti ní gbogbo ìgbà, òun ni mo fẹ́ràn jù, òun mo lè sì máa ń wò ní gbogbo ìgbà. Èmi fẹ́ràn nollywood nítorí pé ẹ̀dẹ̀ àbínibí wa ni wón máa ń fi ń se.

Bẹ́ẹ̀ni, èmi máa ń rà ǹkan lórí íńtánẹ́ẹ̀tì dáradára. Mo máa ń rà ǹkan tí a máa ń lò nílé bí i aṣọ, bí i bàtà, bí i ago, bí i kílọ̀kì, bí i tẹlifíṣàn. Mo máa ń rà lórí íńtánẹ́ẹ̀tì dáradára. Mo máa ń lo àwọn áàpù bí i Jumia, Jiji, Amazon, AliExpress, Alibaba.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí mo bá ti ń sùn. Ni kí èmi wà lé jẹ́ kí òtútù wá bá yé mi jẹ tí bá ń sùn. Nítorí ẹ mò ṣe máa ń fi aṣọ ìbora bo ara mi nítorí òtútù nígbà òjò tá bá dé wà, tó jò máa ń ràn ní gbogbo ìgbà. Mo máa ń lo aṣọ ìbora tó jẹ́ fi duvet tàbí aṣọ bí àwọn aṣọ bọ́ọ̀, bí àwọn aṣọ tá máa ń lò nílé tá máa ń.

Èmi mọ àwọn ará àdúgbò mi dáradára torí pé ará àdúgbò dáadáa ni èmi jẹ́. Mo ṣi, a ṣi máa ń ṣe ìpàdé lọ́sọ́ọ̀ọ̀sẹ̀ ní àdúgbò wa. A lè fi máa fi mọ ra wa dáradára. Mo mọ àwọn ará àdúgbò mi dára, wọ́n dẹ̀ ṣì mo mí náà. A dè ṣì máa ń ríra wa ní ojoojúmọ́, ta bá ń lọ ibi iṣẹ́ tàbí ta bá ń lọ ilé ekọ́ wọn.

Mo fẹ́ràn oṣù December torí oṣù December la máa ń ṣe ọdún Kérésì ati ọdún, ọdún Kérésì nítorí pé ìbe la máa ń like ìrẹsì àti ṣíkìn jẹ ní gbogbo ìgbà. Nítẹ̀ mi ò ṣe fẹ́ràn ọdún December, ọdún Kérésì. Mo de si fẹ́ràn ọdún tó jẹ́ àwọn ọdún tí ó bá jẹ́ ọdún tó bá já sí ilé, iléyá tàbí ìtùnú àkọ́.

Èmi ò ní ọkọ̀ bọ̀, mo ní iwájú pé mo máa ní ọkọ̀ ní ọjọ́ iwájú. Mo le si fẹ́ràn láti ní ọkọ̀ ní ọjọ́ iwájú. Mo máa fẹ́ran ọkọ̀ tó ń jẹ́ ti Benz tàbí ọkọ̀ tó jẹ́ ọkọ̀ Rolls Royce tàbí Lamborghini. Tẹ bá lè fún mi, inú mi á dùn púpọ̀. To jẹ pe èmi fẹ́ràn láti ní ọkọ̀ ní ọjọ́ iwájú.

Bẹ́ẹ̀ni, èmi ti rìnrìn àjò lọ sí ìlú Egypt, àti ìlú Madaguri, àti ìlú Sokoto rí dáradára. Mo sì máa ń pàdé àwọn èèyàn tó ń pè ní bandit ní ojú ònà. Nítorí pé èmi á sálọ síẹ̀yìn, èmi á sálọ síẹ̀yìn. Nítorí pé èmi ò fẹ́ láti pàdé bandit lloju ọnà. Nítorí ẹ́ ni mo se máa ń lo ọkọ̀ ojú òfurufú láti lọ sí àwọn ìlú yẹn.

Bẹ́ẹ̀ni, èmi máa ń dé ibi tí mo bá fẹ́ lọ ní àkókò, nítorí pé mi ò fẹ́ran kí ń máa dé ibi kan nígbà tí wọ́n bá ti bẹ̀rẹ̀ ètò tàbí tí wọ́n bá ti fẹ́ parí ètò, èmi máa ń dé bẹ̀ ní àkókò nítorí mo fẹ́ran láti máa wọ ṣé kan ní àkókò tó bá tọ́ àti àkókò tó bá yẹ, mo máa ń dé ibi tí mo bá fẹ́ lọ ní àkókò àti nígbà tó bá ní pé ka wa.

Bẹ́ẹ̀ni, èmi ní ìwà tó dára tí bá ń jẹun nitori pẹ́ mi ò kí ń rò jó tí bá ń jẹun. Mì ì dẹ̀ kí n, mo dẹ̀ máa ń gbé omi sọ́dọ̀ tí n bá fẹ́ jẹun. Àwọn nnkan tí a ń sọ ní table manners, èmi ní ìwà tó dára tí mo bá fẹ́ jẹun, mi ò kí ń sọ̀rọ̀, mi o dẹ̀ máa ń gbé omi sọ́dọ̀. Mi ì dẹ̀ kí n jẹun jù, mo máa ń jẹun ní díẹ̀díẹ̀, mi ò kí ń kí amala bi eni tó ba fẹ́ kú.

Màá ń jẹun lálẹ́ ni ẹẹ̀ẹ̀méjì. Ni bí ọwọ́ aago méje alẹ́ ni èmi máa ń jẹun. Ni alẹ́ aago méje alẹ́ ni èmi máa ń jẹun. Mo sì fẹ́ràn láti máa joúnjẹ kékeré ní alẹ́ torí pé mi ò fẹ́ kí n máa, kí máa ráyè sùn torí oúnjẹ púpọ̀. Torí rẹ mo ṣe máa ń jẹ oúnjẹ kékeré lálẹ́

Bẹ́ẹ̀ni, èmi máa ń jẹ oúnjẹ ọ̀sán ní ọ̀dà awọn oníbáàrá nígbà, nínu àwọn ìgbà díẹ̀ díẹ̀. Kò sì jẹ́ gbogbo ìgbà mo máa ń jẹun níbẹ̀ ní oúnjẹ òsúùn mi. Mo dẹ̀ sì máa ń jẹ níbi tí mo bá sì máa ń jẹ nítorí pé ibẹ̀ yẹn, ibi tí mo bá fìí lì pé oúnjẹ wọn dà.

Fẹ́ràn orin hip hop dáadáa, orin ìgbàlódé tí a ń pè ní orin hip hop lèmí fẹ́ràn nitori pe oun mọ máa ń gbọ́ ní ojoojúmọ́ tí mo dẹ̀ tí mà ń play rẹ̀ tóripé ohun tí mo fẹ́ràn jù. Àwọn olórin tí mo fẹ́ràn jù jẹ́ bíi Davido, Wizkid, Burna Boy. Àwọn náà orin ìgbàlódé tí mo fẹ́ràn jù yẹn. Orin hip hop lèmí fẹ́ràn jù dáadáára.

Mo fẹ́ran àkókò tí wọ́n ń pè ní àkókò òjò torí pé a kì í ń wá, a kì í wá omi káàkiri, a dẹ̀ kì í láàlá ṣe omi, omi máa ń pọ̀ ní ìgbà yìí ní à, ní, ní àkókò òjò. Àkókò òjò ni èmi fẹ́ràn jù dáradára. Àkókò òjò dára púpọ̀ fún àwa ní ìlú wá ń bí bayii, àkókò òjò làwa fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá tó pọ̀. Ó dé kí mo lè kí máa fi orúkọ sílẹ̀. Mo ní ìforúkọ sílẹ̀ ní ibi tó pọ̀ dáradára. Mo ní nítòsì orúkọ sílẹ̀ dára dára, níbi tó dára. Nígbà tí mo máa ń fi láìpé ṣọ́ máa fi orúkọ sílẹ̀ ní ewì gbogbo ní agbègbè wa àti ní àyíká wa.